Ìgbà tí mo lọ concert gbẹ̀yìn, ìgbà tí mo lọ sí ibi orin gbẹ̀yìn, òhun ni ọ̀sẹ̀ méjì sẹ́yìn, òhun ni mo lọ sí ibi orin gbẹ̀yìn. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn, mo lọ sí ibi orin Malaika.

Ọ̀kan nínú nǹkan tí mo máa ń ṣe láti tayọ àwọ̀ alábàáṣi pọ̀ mi, òun ni pé mo máa ń ríi pé, mo máa ń rí i dájú wípé gbogbo nǹkan tí à ń ṣe tó yẹ̀ka ṣe láti jẹ́ kí iṣẹ́ lọ síwájú sí i, mo má ń ṣe dáadáa, mo má n ṣe sáájú, mo ma n tètè dé ibi.

Bẹ́ẹ̀ni mo máà ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mo ma ń lo ẹ̀rọ ìgbésókè mi dáadáa mo dẹ máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí mo mọ̀ le ni órí ẹ̀rọ ìgbésókè mi mo ti ń bá wọn sọ̀rọ̀ òun de mo ti mọ̀ wọ́n.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmúrà tí mo bá ń mu nǹkan mímu, but o depend. Ìgbà mí mọ̀ máa ń lo, ìgbà mí mi kì í lo. Tó bá jẹ́ ǹkan tí ó wà nínú, tó wà nínú pangolo mo máa ń lo.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etí òkun. Mo fẹ́ràn láti má a lọ sí etí òkun. Etí òkun jẹ́ ibi tó wà relaxing tí èèyàn máa ń gbádùn tí mo dẹ̀ máa ń gbádùn dáadáa. Mo fẹ́ràn láti lọ bẹ̀.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé, ni mo máa ń, mo máa ń rí pé mo, mo, mo prepare dáadáa, mo prepare dáadáa fún, gbogbo awon to máa ran mi lọ́wọ́, máa rí pé mo, mo mú gbogbo wọn pọ̀, gbogbo wá dẹ̀, gbogbo wa nkan ta fẹ́ ṣe ó yé wa dáadáa. Tí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe niyen.

Tí mo bá wà nínú ìlà tí mo ṣe máa n ṣe àbí tí mo ṣe máa n rí lílo àkókò tí mo bá wà nínú ìlà, mo rí pé mo farami balẹ̀, mo farami balẹ̀, mo ní sùrù, mo dẹ̀ ma rí pé mi ò gbàgbé ìdí tí mo ṣe wà nbẹ̀.

Tí mo bá ń sùn nnkan tí mo máa ń ṣe ni, òórùn náà mo máa ń sùn mo dẹ̀ máa ń lálà. Ènìyàn tó bá ń sùn kò le ṣe ǹkankan, jukò ó gbádùn òórùn rẹ̀ lọ́, kó dè lálà. Tálà bá wá, ti ala oó bá dé wá, ó dẹ̀ máa sùn. Ẹ máa sùn lọ, tí mo bá tẹ̀ ji náà, nnkan mo máa kọ́kọ́ ṣe ni pé mo máa mú omi. Nnkan tí mo máa kọ́kọ́ ṣe nìyẹn.

Tí mo ṣe bá ń pàrọ̀ ọkọ̀ mi rẹ, tí mo bá ń pàrọ̀ ọkọ̀ mi rẹ ni mo máa ń ní pé mò ń rí sùúrù. Mo máa rí gbájá ọ̀fọ̀ lọ́hun fún orí ọ̀fẹ́ àtà ń máa rí pé mò ń bí bí àánú lọ́wẹ̀.

Mii, mii fẹ́ràn kí n wà ní oorun, mii fẹ́ràn ẹ. À fi tí n bá ní nǹkan láti ṣe ló kù. Hmm, àmọ́ tí n bá ní nǹkan láti ṣe mi fẹ́ràn láti wà nírun. Máa ń fẹ́ rí oorun mí sùn dáadáa.

Àwọn tí mo fẹ́ràn jù náà ni àwọn ẹbí mi, ìyá mi, ẹ̀gbọ́n mi àti àwọn olólùfẹ́ mi, èyí ni ẹni tí mo n fẹ́. Àwọn tí mo fẹ́ràn jù ni yẹn.

Ha! Ọ ni awón èdè tí mo fẹ́ kọ́, wọ́n pè mèjì sí mẹ́ta. Àwọn èdè tí mo fẹ́ kọ́ ni ìkan lárá wọn ni mo fẹ́ kọ́ Korean, mo fẹ́ kọ́ Spanish, mo fẹ́ kọ́ German, mo fẹ́ kọ́ Latin, mo fẹ́ kọ́ French. Èdè tí mo fẹ́ kọ́ pọ̀

Rárá, mi ò ní gíláàsì ọrùn. Mi kì í lò gíláàsì tí màá fẹ́ sùn, mi tẹ̀ẹ́ kí n fi fọ́nkọ̀n sí ojú. Mo máa ń sùn ní mi tẹ́ẹ́ ńlá júlọ tí mo bá ń sùn. Fún di èyí, mi ò ní gíláàsì ọrùn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní.

Bẹ́ẹ̀ni mo maa ń di ọjà ààbò tí n bá wà nínú ọkọ̀. Mo maa ń di ọjà ààbò torí pé ó lè wá dangerous ní ibi ìlú tí mo wà tí ó wá dangerous níta àgágá nínú ọkọ̀. So mo ma ń di ọjà ààbò.

Rárá, mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ọkọ̀ ojú irin, ìyẹ́ train mi ò tí ì lọ̀rín àjo mídẹ̀ tí ì wọ̀ rí. Mi tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí àmọ́ màá nífẹ̀ẹ́ sí láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máà ń kọ ìròyìn níbi iṣẹ́. Mo máà ń kọ ìròyìn níbi iṣẹ́. Ó jẹ́ skill tó ṣe kókó tó dẹ́wà important, ó lè kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún díẹ̀ yìí mo máà ń kọ ìròyìn ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Nígbà tí mo ní, mo ní issue. Mo ní wàhálà pẹ̀lú ètò tó ṣe, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò rí.

Rárá, ní báyí mi i mọ bí a ti ń fọn mọ̀ bí a ti ń fọn, àmọ́ nǹkan tí mo ń kọ́ ni, mọ̀ n ko bí a ti ń fọn.

Irú aṣọ tí mo fẹ́ran wọ̀ ni aṣọ tó, mo fẹ́ran kí n má wọ aṣọ tó tóbi díẹ̀ tó free, tó ní, tó ní cotton lára tó dẹni irun lára, aṣọ tó free tó tóbi díẹ̀ àṣọ ready made ni mo fẹ́ran wọ̀

Ti mo ṣe máà ń gbàdúrà, tí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà ni mo máa ń kúnlẹ̀. Mo máa ń pe orúkọ Jésù, mo dẹ̀ máa ń gbàdúrà sí Ẹlẹ́dàá mi. Tí mo ṣe máa ń gbàdúrà nìyẹn. Mo máa ń gbàdúrà tó ṣe kọ̀ mí ní ilé ìjọsìn, tó dẹ̀ ṣe kọ̀ mí ní bíbélì.

Àwọn nǹkan tó wà nínú àpò owó, àpò owó mi ni ID card mi wà ńbẹ̀, bank card mi náà dẹ wà ńbẹ̀, business card mi wà ńbẹ̀ pẹ̀lú passport mi wà ńbẹ̀.

Tí mo ṣe má ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi, tí mo ṣe má ń ṣe ìdọ́gba láàrín wọ́n ni pé mo má ń rí i dájú wípé gbogbo ìgbà tí mo bá ṣiṣẹ́ jú, mo fi àsìkò lẹ̀ fún ara mi láti, láti, láti wà pelu awon ẹ̀bì mí. Tí b bá tí n rí pé iṣẹ́ ti ń, iṣẹ́ ti ń gba àkókò mi jù, màá, mo má ń gbàyí fún bírèkì.

Tí mo ṣe má ń si irun mi ní gbogbo ọ̀sẹ̀ méjì mo má ń gẹ irun mi. Nígbàtí pé ọ̀sẹ̀ méjì sí mẹ́ta irun mi má ń kún ígbà yẹn ni mo máa ń gẹ irun mi lọ́dọ̀ ẹni tó má ń gẹ irun. Ibẹ̀ ni mo ti má gẹ irun mi, mo máa ń gẹ punk.

Ti mo ṣe máa ń tọ́jú ekanná mi, mo máa ń gé káná mi kúrú ní máa ń gé è dèèdè ní ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ Tí ìdọ̀tí máa ba à sábà mú sí mi, mo sì máa ń tọ́jú ìkóná mi.

Ìgbà méjì lójúmọ́ ni mo máa ń fọyín mi lójoojúmọ́. Ìgbà méjì. Mo máa ń fọ laáro mo dẹ̀ máa ń fọ lálẹ́ kí n tó sùn. Ìgbà méjì ni mo máa ń fọyín mi ní lójoojúmọ́ lójúmọ́. Ìgbà méjì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rìn ní àtẹ̀gùn. Ó fẹ́ràn, ó máa relief stress mi. Mo fẹ́ràn láti máa rìn ní àtẹ̀gùn. Ó jẹ́ ǹkan tó tú máa jẹ́ kárà mi láti move ara mi o jẹ́ bí form of exercise.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun náà ni, òun náà ni cream ẹ. Adùn èyí tí mo wá fẹ́ràn jù ni vanilla. Iyen vanilla ice cream àti strawberry ice cream. Awọ́n ni adùn méjèèjì tí mo fẹ́ràn jù nínú ice cream, vanilla àti strawberry.

Ah mi sábà jẹ́ gọ́ọ̀mù. Mi sábà jẹ́ gọ́ọ̀mù vitamin. Ọ̀pọ̀ ìgbà mi kì í jẹ gọ́ọ̀mù. Tí mo bá fẹ́ focus tàbí tí mo bá fẹ́, tí mo bá fẹ́ sùn àbí tí mo bá fẹ́ focus ni mo máa ń jẹ gọ́ọ̀mù. Láìsí ẹ mi kì í jẹ gọ́ọ̀mù.

Bẹ́ẹ̀ni mo má a n ṣe ìsọdọ̀tun ọkàn. Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo má n ṣe ìsọdọ̀tun ọkàn torí pé mo jẹ́ ẹni tí ó wà aware pé ọkàn mi ò gbọdọ̀ wà ní, ò gbọdọ̀ wà tòsì ní right way torí pé òun ní, òun ní main thing àtọkàn mi ní gbogbo ǹkan tí mò n ṣe ti n wá.

Ní ìgbà mí mọ́ má ṣe eré ìdáànú, kí n ṣe gbogbo gbà. Ìgbà mí mọ́ má ṣe, o jẹ nkan tó pé. Táwòn olóyìnbo dé ń pè ní content creation. Wọ́n fi ń ṣe content creation àti múfì. Ìgbà mí mọ́ má n ṣe.

Tí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá náà ni nípa relaxation àti meditation. Àti tí mo ṣe máa ń fa ọkàn mi, mo dẹ̀ máa ń jáde, màá lọ sí etí òkun, mo máa ń ká, mo máa ń lọ síbi tí ó dákẹ́ jẹ. Mo ṣe máa ń ṣe, tí mo ṣe máa ń ní èrò tuntun, tí mo ṣe máa ń mú èrò tuntun wá ni.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni kan tààrà mi bá le tí mo dẹ̀ máa ń kọrin kẹ́lẹ́. Mi kì n pàríwọ konrin, mi kì í, mi kì í gbọ́n, mi kì n rush, mo máa ń kọrin kẹ́lẹ́. Mo dẹ̀ lè kọrin kẹ́lẹ́ dáadáa. Oríṣiríṣi orin dẹ̀ mo lè kọ. Mo dẹ̀ lè kọ wọ́n kẹ́lẹ́

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnàgijẹ. Orúkọ ìnàgijẹ mi ni Genius P. Kíìní wọ́n máa ń pè mi ní George. Kò ní orúkọ ìnàgijẹ mi. Wọ́n máa ń pè mí ní pẹpẹ náà tí ń máa ń gbàbọ̀ nítorí mo máa ń play bọ́ọ̀lù pẹpẹ.

Ẹ̀yin ń fún mi, mo ò jẹ́ ẹni kan tó strong. Nǹkan òo de ń tètè ṣe mi, mi kì í sick ná. Ẹ̀yin ń fún mi. Ẹ fi ti máa ṣe ń koruko, àmọ́ ẹ̀yin ń fún mi. Mo strong dáadáa. Wọ́n de ń fún mi. Ori le fọ mi, ń gbá mi, but ẹ̀yin ń fọ mi.

A, mi ò ní àìsàn ìkórìíra sọ́únjẹ kankàn báyìí, èyí tí Yorùbá ń pè níí, ta ń pè ní, ta ń pè ní, mi bọ̀, mi ní àìsàn ìkórìíra si oúnjẹ kan kan be. Mi tíi ri oúnjẹ kan ti mọ ní àìsàn ìkórìíra sí.

Ní ojúmọ́ kan, mo máa ń wo ojú àwòrán níbi ẹ̀mẹ́wàá sí ẹ̀mẹ́jìlá. Mo máa ń wo ojú àwòrán sì ẹ́ẹ̀mẹ́wàá sí ẹ́ẹ̀mẹ́jìlá lójúmọ́, lójúmọ́. Mo ń wò ó sí ẹ́ẹ̀mẹ́wàá sí ẹ́ẹ̀mẹ́jìlá lójúmọ́.

Tí ṣẹ́ bá pọ̀ tí mo ṣe máa ń pàrọ̀ ọkàn ni wípé mo máa ń, mo máa wo àwòrán, mo máa wo àwòrán, mo máa ń jáde lọ rìn, mo máa bá ìyá mi sọ̀rọ̀, màá bá ẹbí mi sọ̀rọ̀ tí mo ṣe máà, tí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nìyẹn.